Bẹ́ẹ̀ni ṣeun, o máa ń gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ẹ̀ pín sí ọ̀nà oríṣìíríṣìí. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ìgbàgbọ́ tí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn kan láti ayé ìgbà wọn, ìgbà tiwọn, tí wọ́n fi lé ọmọ wọn lọ́wọ́, ọmọ wọn náà fi lé ọmọ ti ẹ náà lọ́wọ́, ọmọ ti ẹ náà fi lé ọmọ ti ẹ náà lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni ó ń jẹ́ àtọwọ́dọ́wọ́ àbí lára àtọ̀dọ́ ọ̀gá kan sódò ọmọṣẹ́, àtọ̀dọ́ ọmọṣẹ́ yẹn sí ọmọ iṣẹ́ títí ẹ náà. So, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, òun ni à ń pè léyìí. Ìgbàgbọ́ tí ó, ó, ó, ó ló, ó ń, ó, ó pín sí ọ̀nà mí, ó pín sí ọ̀nà tí èèyàn bá lè rò sí, torí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ó lè jẹ́ fún ǹkan gidi. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ó dè le jẹ́ fún ǹkan tí ò ṣe ǹkan gidi. Bí àpẹ̀rẹ̀ àwọn kan ní ìlú bí i kan máa ń ní ìgbàgbọ́ wípé tí wọ́n bá jẹ ẹran ọ̀yà àbí tí wọ́n bá jẹ ẹran òbúkọ́ wípé yóò ṣe iṣẹ́ burúkú nínú ara wọn, tàbí àwọn ẹran tí wọ́n fi ń pa fún àwọn òrìṣà àwọn eré yìí tí wọ́n bá jẹ yóò ṣe palára fún wọn. Tó sì jẹ́ wípé wọ́n fi lé láti àgbà ìgbà àwọn bàbá ńlá wọn, òun ni wọ́n ti ní àwọn ìgbàgbọ́ yìí títí tó fi dé orí ọmọ tí ayé ìbátá wa ń lò ní ìsìn yìí. Ó lè jẹ́ wípé àwọn àsìkò yẹn, àwọn ǹkan tó ṣẹlẹ̀ ni ló fà tí wọ́n fi mú àwọn ìgbàgbọ́ yìí wá. Ṣùgbọ́n tó ti jẹ́ wípé ǹkan ti ṣẹlẹ̀ lásìkò yìí, tó sì jẹ́ wípé tó sì jẹ́ wípé ǹkan àsìkò yìí kò, kò sọ pé kí èèyàn má lè ṣe àwọn ǹkan wọ̀nyí. Eléyìí ló jẹ́ wípé bí pe èèyàn kan ń tẹ̀lé àwọn ǹkan tí àwọn èèyàn ti sọ láìṣe pé ẹ̀yàn gan ṣe ìwádìí pé à báwo ni kíni yi ṣe rí, ṣé kí niyi rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mii tí àwọn èèyàn àti ti èmi ná máa ń tẹ̀lé òun ni àwọn ìgbàgbọ́ tó wà nínú àwọn ìwé mímọ́ nípa àwọn nkan tolóhun sọ torí mo ní ìgbàgbọ́ pé ìgbàgbọ́ àwọn nkan àwọn ọ̀rọ̀ yìí àtọ̀dọ̀ Olóhun lóti wà. Àwọn tó sì tísọ àwọn ọ̀rọ̀ yìí àwọn àsìkò tán sọ, àsìkò tó jẹ́ wípé ìgbàgbọ́ àwọn èèyàn ò ga tí ó ṣe àwọn àsìkò yìí. So àwọn ìgbàgbọ́ yẹn lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ni ló jẹ́ wípé emi náà ní ìgbàgbọ́ nínú ẹ tí mo sì ń tẹ̀lé wọn lásìkò yìí.

Òníbẹ́ẹ̀re bẹ́ẹ̀re pé ṣe mo máa ń wọ aago ọwọ́. Bẹ́ẹ̀ni, èmi a máa ń wọ, mo máa ń wọ aago ọwọ́ ní, eh, fún oríṣiríṣi, fún oríṣiríṣi, eh, eh, ìnáwó àbí fún oríṣiríṣi òde tàbí ayẹyẹ. Eh, tí èmi bá múra tán, èmi a sì wọ aago ọwọ́ tí ó bá àwọn aṣọ tí mo ti wọ̀ mú, tí màá, tí màá sì wọ̀. Oun lo máa ń buyì kún ìmúra ẹni. A sì máa jẹ́ kí èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní a-a-aṣíko tí, máa jẹ́ kí èèyàn rí orí àsìkò àti ìgbà tí èèyàn bá wà. Ìwọ̀n ìgbà mí ì tí mo bá ń jáde, tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́, mo máa ń di, mo máa ń wọ aago ọwọ́ tó jẹ́ wípé mo máa ń fi ń wo, eh, gbogbo àwọn ètò tí mo ti fi sí, tí mo ti làkálẹ̀ ní ọjọ́ náà. Kí ómi, kí n ba lè máa tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹn. Eh, ìgbà mìíràn aago ọwọ́ tí mo máa ń wọ, ó máa ń jẹ́ atọ́nà, ó dẹ máa jẹ́ atọ́ka fún mi lórí àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Ṣùgbọ́n ìgbà tí mo bá lọ sí òde, aago ọwọ́ ó máa ń jẹ́ lára àwọn, eh, ohun ẹ̀ṣọ́ fún mi tí mo máa ń wọ̀. Ohun ẹ̀ṣọ́ ló máa ń jẹ́ lásìkò yìí yála ohun atọ́ka. Aago ọwọ́ ó jẹ́ ohun tí ó ní oríṣiríṣi àǹfààní. Lára e náa ni àwọn tí mo ti sọ sílẹ̀ sẹ́yìn. Tó sì máa ń jẹ́ wípé ó máa ń pẹ ìmúra èèyàn. Èmi nífẹ̀ẹ́ láti máa wọ aago ọwọ́, mo sì gbà wípé ó máa tún bù ìyìkun ẹwà okunrin.

Ibeere ní àjọ̀dún wo ni mo fẹ́ràn jùlọ. Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni àjọ̀dún ọdún iléyá tí wọ́n pè ní Eid el Kabir. Àjọ̀dún yìí ó má ń wáyé ní oṣù méjì àti ọjọ́ mẹ́lọ̀kán nígbà tí àwọn Mùsùlùmí bá parí ààwẹ̀ tọ. Àjọ̀dún yìí ọdọọdún ló má ń wáyé tó sì jẹ́ wípé ohun tó jẹ́ àkòrí ọdún yìí, ohun tó pàtàkì nínú àjọ̀dún yìí ni ìpípá ẹran yálà àgbo tàbí màlúù. Ọdún yìí ó jẹ́ ọdún tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n má ń ṣe ìrìnàjò, tí wọ́n má ń rìnrìnàjò lọ sí àwọn ìlú wọn, lá ta lọ rí àwọn ẹbí wọn tí wọ́n á jọ ṣe ọdún papọ̀, tí wọ́n ó jọ jẹ ẹran ọdún tí inú onikáluku oo dún. Àwọn ọ̀rẹ́ àtijọ́ ènìyàn a má ya ilé wọn tó sì jẹ́ wípé wọ́n á fi ẹran ṣe eeyàn lálejo pẹ̀lú àwọn ẹlẹ́rìndòdò. Àjọ̀dún yìí ó má ń mú àwọn ènìyàn kan, ó má ń mú kí àwọn ènìyàn kí wọ́n tun ríra wọn, ó má ń mú kí àwọn ènìyàn wọ́n tó ní ìbáṣepọ̀ pelú ara wọn. Ó sì tún má ń mú kí ìrẹ́pọ̀ kó wà láàrin ìlú. Àjọ̀dún eléyìí ó tún jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn aláìní, àwọn tó jẹ́ wípé àwọn náà ó ti pẹ́ tí wọ́n ti pa ẹran, àwọn náà bó tí wọ́n bá di ojọ́ naá, òun náà ó máa gbé ẹwu wọ àwọn tí wọ́n pa ẹran. Wọ́n sì máa fi ẹran ṣọwọ́ sí wọn yálà ẹni tí wọ́n ti dín àbí ẹran tútù káwọn náà ká má fi lè ṣọdún nilé wọn. Láti kékeré ni emi ti má ń ṣe àjọ̀dún yìí tó sì jẹ́ pé ọdún yìí ó má ń dùn. A má ń fojú sọ́nà sí lọ́dọọdún. Èmi yóò ṣì fẹ́ràn láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún yìí láyé àti láàyè pẹ̀lú àlàáfíà àti àwọn ẹbí mi.